Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ rẹ ṣiṣẹ́? Kò sí ibi, bí mo ṣe máa ń bá wọn ṣe iṣẹ́, ó ti wà nínú ìwé tí wọ́n máa ń fún wa. Bóyá nǹkan báyìí ni màá bá wọn ṣe, wọn máa ti kọ́ sí ibi bẹ̀. Mo lè wà pẹ̀lú àwọn kan fún boya bi wákàtí méjì tí àjọ maa máa ṣiṣẹ́ papọ̀. Àwọn kan ó lè jẹ́ bí i wákàtí mẹ́rin, àwọn kan ó lè jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú. Ó ní àkókò, ó dẹ́ ní ìgbà tí mo máa ń wà pẹ̀lú àwọn kan. Gbigba ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́, ó jẹ́ nǹkan tó rọrùn torí ibi tí a ti ń ṣiṣẹ́, wọ́n ṣọ́ di ìrọ̀rùn fún oníkálukú wa láti má jẹ kí wàhálà ṣẹlẹ̀ láàrín wa. Aṣọ ìdánimọ̀ tún wà fún oníkálukú wa tí ó ní finní sí pé mo jù ọ́ lọ, mi jù ọ́ lọ, yóò máa máa ṣẹlẹ̀ ní ibi iṣẹ́

Ṣé orí máa ń fọ́ ọ? Orí máa ń fọ́ mi. Agàgà tí mo bá ti ṣiṣẹ́ tó lágbára tí ó ti rẹ̀ mí, orí máa ń fọ́ mi, tàbí tí mo bá rìn nínú oòrùn jù, orí tún máa ń fọ́ mi. Nnkan tí bá ti rí pé orí ti wá fọ́ mi, mo máa ń bu omi sí orí mi, tàbí kí n lo òògùn orí fífọ́ tí yóò jẹ́ kí orí mi fífọ́ kó lọlẹ̀, tàbí kó má fọ́ mi mọ́. Kò sí ọmọ ènìyàn tí orí kò ní fọ́, orí fífọ́ jẹ́ nǹkan tó máa ń ṣe ni. A mọ̀ kó gbọdọ̀ pọ̀jù ni. Orí máa ń fọ́ mi ní ẹẹ̀kokan, orí lè fọ́ mi ní ẹẹ́ẹ̀mẹ́ta láàárín oṣù kan. Ò se koko, ò se pàtàkì torí iṣẹ́ tí mò ń ṣe.

Nígbà wo ni o kì í lọ sí ọjà? Igbà tí oúnjẹ inu ilé mi bá ti tán ni mo máa ń lọ ọjà. Torí pé ìgbà mí wá mo lè máa ráyè láti lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo fẹ́. Torí náà mo máa ń fẹ́ ra gbogbo ẹ̀ ní ẹ̀ kan, kó kàn máa ku àwọn nkan tó máa ń bàjẹ́ bíi ata, tòmátò àti àwọn nǹkan winrin winrìn tó jẹ pé mo lè máa rí rà ní agbègbè tí mò ń gbé. Tóúnjẹ mí bá ti tán ni mo máa ń lọ ọjà láti lọ rà oúnjẹ mi, torí pé mi ò fi oúnjẹ ṣeré rárárara. Àti pé ìgbà mí wá tó yẹ pé mo máa fẹ́ ra àwọn nǹkan tí màá fi fọyín mi bí ọṣẹ ìwẹ̀, ọṣẹ ìfọṣọ. Mo máa ń tú lọ ra àwọn ẹ̀yẹn náà ní ọjà tó bá tán. Torí pé mi ò fẹ́ràn kí ń máa rà á ní ẹ̀gbẹ́ ilé.